Mo máa ń jẹ ní òwúrọ̀. Kàn ṣe pé nǹkan pàtó kan ni mo máa ń jẹ ní òwúrọ̀. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan, tí ó bá jẹ́ pé àwa ní àwọn àsìkò ilé ìwé lọ́wọ́lọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mi o ki n jẹun lówùúrọ̀ torí àgọ́ méje ni ilé ìwé wá máa ń bẹ̀rẹ̀. Kí n tó dáná kí n tó ṣe gbogbo ẹ̀, àsìkò máa ti lọ. Èyí tí mo ṣe ṣe, mo máa ní láti dé ilé ìwé, ka ìwé, ṣe gbogbo, lọ sí ibi ilé ẹ̀kọ́ kan, lọ sí ibòmí. Kí a tó rí kí a tó fọ̀, àsìkò máa ti lọ. Ọ̀sán dẹ́ ti máa lò. Lọ́pọ̀lọpọ̀ ìgbà, ó lè jẹ́ bí oúnjẹ bí ohun tí máa kan tí ẹ fi ìpápánu ni màá jẹ, tí tí màá fi délé ní ọ̀sán àbí ìrọ̀lẹ́ tí màá ṣẹwá se oúnjẹ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí kò bá ti sí pé ilé ìwé àárọ̀ kùtùkùtù la ní ní ọjọ́ yẹn, mo máa ń dáná bí kí n ṣe ìrẹsì. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ìrẹsì ni mo máa ń jẹ. Ọ̀r tí kò bá sí ìrẹsì, lẹ́ẹ̀kọ̀kan ní ẹ̀kọ́kan máa ń mu ògì àbí kí n mú gólden more. Èyí ni àwọn nǹkan tí màá ń jẹ ní àárọ̀. Ṣùgbọ́n oúnjẹ àárọ̀ ǹ ṣe oúnjẹ tó á fi tó bá jẹ́ pé á sí ni àsìkò ilé ìwé nìkan lókun.

Ìpàdé orí fóònù ni ìpàdé tí mo fẹ́ràn jù. Kí ni ń jẹ pé ṣé mo fẹ́ràn àwọn ìpàdé orí fóònù? Ǹkan tó wà nínú ìpàdé orí fóònù ni pé o lè wà ní ìpàdé ohun ki o sì máa ṣe ǹkan mií lọ. O lè wà lórí ìpàdé, àgàgà bó ti ẹ̀ ṣe wa jẹ́ akẹ́kọ̀ọ́ ní mi, ìgbà mìí, ẹ̀kọ́ wa orí fóònù la tí máa ń ṣe. Èyí n túmọ̀ si pé mo lè máa ṣe ǹkan mii, bóyá mo fẹ́ fo aṣọ, mo lè gbé kíni ẹ̀rọ tó máa ma jẹ́ kí n maa gbọ́ ní etí mi láti jìnnà jìnnà, mo lè gbé sí eti, kí n sì máa fo àṣọ mi lọ. Tó bá di wipé won pe mi, màá sáré sí idi fóònù mi, màá sọ ǹkan tí mo bá fẹ́ sọ. Ìpàdé orí fóònù ni ó dàa jù, mo sì gbádùn rẹ̀ púpọ̀.

Ní ayé ìsìnyí, kò sí àǹfààní láti máa fi owó pamọ́. Ojoojúmọ́ ni àwọn nǹkan n wọ́n si tí a ti fowó pamọ́ sílẹ̀. Ṣùgbọ́n ní tèmi, mo máa ń fowó pamọ́, tí mo máa fowó pamọ́, báwo ni mo ṣe máa rí owó ṣe àwọn nǹkan tó wù mí láti ṣe. Mo máa ń fi owó pamọ́ dáadáa, bi mo dẹ̀ ṣe máa ń fi pamọ́ ni pé owó tí mo bá rí, màá fi díẹ̀ nínú ẹ̀, màá ṣọ̀de owó ìlú, ìlú tí a mọ̀ sí US dollar. Lẹ́yìn yẹn, màá fi kékeré ra nǹkan nínú díẹ̀ ṣí àwọn company kọ̀ọ̀kan tí ó wà ní ilẹ̀ Nàìjíríà. So, báyìí ni mo ṣe máa ń fowó pamọ́. Díẹ̀ nínú ẹ̀ ni màá fi sí orí ilé ìfowópamọ́ mi torí owó tó bá ti wà lórí ilé ìfowópamọ́, ó máa ń, ó máa ń rọrùn láti ná. Ẹyìí ló fa tí mò kí ń fi bẹ́ẹ̀ fi owó púpọ̀ sí ilé ìfowópamọ́. Owó tí mo mọ̀ pé mo lè ṣẹ́jú pín kin sí i ná lónìí, òun ni màá fi sí ilé ìfowópamọ́.

Engineering ni mò ń kọ́ ní ilé ìwé. Èyí túnmọ̀ sí pé dandan, dandan mo fẹ́ bí mo kọ́. Mo gbọ́dọ̀ mọ bí wọ́n ṣe ń tún àwọn nǹkan ṣe. Mo fẹ́ràn kí máa tún àwọn nǹkan ṣe. Mo fẹ́ràn kí màá wá ohun àríyànjú sí nǹkan tó bá ju, tó bá di kókó. Èyí jẹ́ nǹkan tí ó fà mí wọ inú nǹkan tí mo fẹ́ ṣe. Bí apẹ̀rẹ̀ ní, ní ohun, ohun ilé ẹ̀kọ́ ta a ṣe ń parí láìpẹ́ yìí, a ṣe kíní ẹ̀rọ tó máa ń fọ, tó máa ń gbé nǹkan fọ. Ìgbà tá a kọ́kọ́ ṣe kíní yen, àwọn kíní yẹ̀n kò ṣe dáadáa. Èyí tó ń jẹ́ kí ó máa dojúkọlẹ̀. Èyí tó yẹ kó máa fi fọ òfin ń dojúkọlẹ̀ ni. Mo lò bí ọjọ́, bí ọjọ́ tó fẹ́ tó oṣù kan lórí e le tún ṣe ko tó dí n pé kíní yi le fọ. Èyí túnmọ̀ sí pé mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn kó máa tún àwọn nǹkan ṣe dáadáa.

Ó ní òwe Yorùbá kan tó sọ pé 'àjọjẹ ní ó máa ń dùn'. Èyí sì ni nǹkan tí mo, tí mo fẹ́ràn, tí mo sì ní ohun tí mo ní ayan dáadáa fún. Èyí tu mọ̀ sí peé oúnjẹ tí eeyankan bá dàjẹ́ kò dàbí oúnjẹ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bá jòkó ti won jo jẹ. Mo fẹ́ràn kí máa pín oúnjẹ, mo fẹ́ràn kí máa pín oúnjẹ mi. Tí bá dàjẹ́ ohun, oúnjẹ máa ń tètè sùn mí, ṣùgbọ́n tí bá wà pẹ̀lú ẹbí àbí ará tí a jọ máa ń jẹ pọ̀, àgaga tí a jo un je nínú ábọ́kàná papọ̀. Èyí máa ń jẹ́ kí oúnjẹ òun dùn. So mo fẹ́ràn kí a máa pín oúnjẹ dáadáa, dáadáa ni.